Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn. Àwọn oríṣiríṣi àlọ́ apanilẹ́rìn ni ó wà nínú, ẹ́, ilẹ̀ Yorùbá. A sì ní oríṣiríṣi àwọn adérìposónú tí a ní káàkiri ní ilẹ̀ Yorùbá wa níbí àti ní oríẹ̀ẹ́dè Nigeria tí wọ́n sì mọ iṣẹ́ wọn dáradára. Ìkan nínú wọn ni ó sọ àlọ́ apanilẹ́rìn kan ní ìgbà díẹ̀ sẹ́yìn tí ó sọ pé nígbà tí òun wà ní ilé ẹ̀kọ́ girama tí Ìbàdàn, òun ni òun àti ọ̀rẹ́ òun, ẹ́, níbí ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn ni àwọn máa ń fi aago tí a máa fi ń pe àwọn ènìyàn láti inú ilé tí a máa sì fi ń ṣeré. Nígbà tí òun àti ọ̀rẹ́ òun tí wọ́n bá ti ń bọ̀ láti ilé ìwé, wọ́n á lọ síbẹ̀, wọ́n á sì tẹ̀ ẹ́ nígbà tí ó bá sì dùn, àwọn á sá kúrò n bẹ́ẹ̀. Ẹni tí ó ní ilé yóò wá, yóò bọ́ síwáju ta, yóò sì wo ẹni tí ó tẹ aago. Nígbà tí ó bá rí ẹnikẹ́ni, yóò lọ sí inú ilé ẹpadà. Ọ̀rẹ́ adérìposónú yìí náà, òun náà yóò tún wá, yóò tún tẹ̀ ẹ́, yóò tún sá lọ. Ẹni tó ní ilé yóò tún jáde. Nígbà tí kò bá rí ẹnikẹ́ni, yóò sì tún padà wọlé. Ṣùgbọ́n ní ọjọ́ kan, ní ìgbà tí Ọlọ́run máa mú àwọn méjèèjì, ẹ́, ni wọ́n ń bọ̀ láti ilé ìwé, wọ́n kò mọ̀ pé, ẹ́, aago yìí pé kò dára mọ́. Ẹ̀, ìkan nínú àwọn wáyà rẹ̀ ó ti bọ́ síta. Wọ́n sì ki wáyà náà bọ inú ilé, wọ́n kò mọ̀. Bẹ́ẹ̀ ni adérìposónú yìí ni ó kọ́kọ́ lọ, ẹ́, ni ó bá ní kí òun fọwọ́ tẹ aago, láìmọ̀ pé wáyà òun ni òun máa fi ọwọ́ tẹ̀ ẹ́. Nígbà tí ó máa fi ọwọ́ tẹ wáyà yìí ni iná bá gbe, ni gbogbo ara rẹ̀ bá gbọ̀n jìgì. Bẹ́ẹ̀ ni wọ́n pariwo. Nígbà tí ẹni tó ní ilé kó gbọ́, bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ni adá-adẹrinposónú yìí ni ó sálọ tí onílè kò rí. Ní ìgbà tí ọ̀rẹ́ rẹ̀ náà ń bọ̀ láti fi ọwọ́ tẹ̀ ẹ́ ni òun bá sọ pé kí ọ̀rẹ́ náà ń kú ó jẹ́ kí òun gbe sí ẹ̀yìn kí ọwọ́ rẹ̀ kí ó ba lè tó dáradára nítorí pé ọ̀rẹ́-ọ̀rẹ́ rẹ̀ náà kúrú kí ni mò ń fò kí ó tó fọwọ́ tẹ aago yìí. Bẹ́ẹ̀ ni ó bá gbé ọ̀rẹ́ rẹ̀ sí ọrùn kí ọ̀rẹ́ rẹ̀ kí ó ba lè fi ọwọ́ tẹ kiní náà. Nígbà tí ó máa gbé ọ̀rẹ́ rẹ̀ sí ọrùn tí ọ̀rẹ́ rẹ̀ sì fẹ́ fi ọwọ́ tẹ aago náà, láìmọ̀ ọ̀rẹ́ rẹ̀ ó fi ọwọ́ tẹ wáyà yìí àti ọ̀rẹ́ rẹ̀ àti òun bí iná ṣe gbé àwọn méjèèjì ni ìyẹn. Adérìsípọ-adérìposónú yìí sọ pé ǹkan tí ojú ń rí ní ọjọ́ náà, ẹnu kò lè sọ. Nítorí náà, ẹ́, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn nítorí pé ó máa ń pani lẹ́rìn kí ó sì máa mú ara ènìyàn kí ó dá, à, gágá.